Bí mo ti máa ń gbọ́ ìró àwọn oníbàárà mi. Mo máa ń gbọ́ ìró àwọn oníbàárà mi ní pàtàkì jùlọ ní ọ̀nà mẹ́ta nítorí wípé ilé ayé tí a wà yìí ó ti sọ gbogbo di ẹ̀rọ, ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ó sì ti mú kí ayé kí ó lújára. Ní ọ̀nà àkọ́kọ́, mo máa ń gbọ́ ìró àwọn oníbàárà mi nípa pípè wọ́n ní orí ago láti bèrè àlàáfíà wọn, láti bèrè pé báwo ni ọjà ti rí, báwo ni iṣẹ́ náà ti ń lọ ní apá ọ̀dọ̀ tí wọ́n, tàbí tó bá ní àwọn ohun mìíràn tí mo fẹ́ fi ránṣẹ́ sí wọn, tí mo fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ nípa ohun tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ dé nípa ọjà. Ọ̀nà kejì tí mo tún máa ń gbà láti gbọ́ ìró oníbàárà mi ni nípa títẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wọn ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Eléyìí tí à ń pè ní WhatsApp tàbí Telegram. Mo máa ń lo àwọn ọ̀nà yìí láti bá àwọn oníbàárà mi, láti bèrè àlàáfíà àwọn oníbàárà mi, láti fi ìròyìn ránṣẹ́ sí wọn nípa ọjà tàbí láti bèrè lọ́wọ́ wọn kíni ìlà kọjá tàbí ìdojúkọ tàbí kíni nǹkan tí wọ́n ń retí láti ọ̀dọ̀ mi tí ó yẹ kí n ṣe. Ọ̀nà kẹta tí mo máa tún ń gbà láti gbọ́ ìró àwọn oníbàárà mi, òun ni láti fi àtẹ̀jíṣẹ́ eléyìí tí a pè ní Ìmeeli ní orí ẹ̀rọ ayélujára ránṣẹ́ sí wọn. Ní ìgbà tí mo bá fi irú eléyìí ránṣẹ́, àwọn náà wọn á kà á, wọn á yẹ̀wò, wọn á sì dá mi lóhùn padà nípasẹ̀ Ìmeeli náà. Bẹ́ẹ̀ ni mo ti máa ń gbọ́ ìró àwọn oníbàárà mi níwọ̀nyí.

Ṣe mo máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn púpọ̀ láti máa pa owó pamọ́. Ó dára láti máa pa owó pamọ́ nítorí pé kì í ṣe gbogbo iṣẹ́ tí ènìyàn bá ṣe ni ó yẹ kó jẹ tán ní ojú ẹsẹ̀. Ìdí tí ènìyàn gbọdọ̀ fowó pamọ́ ó pọ̀ púpọ̀. Àwọn nǹkan mìíràn máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú tí ènìyàn lè má ní àǹfààní láti ṣiṣẹ́. Tàbí ní ìgbà mìíràn fún àpẹẹrẹ ní ìgbà tí àìsàn òtútù tí a pè ní COVID tí ó wọ ìlú ní gbogbo àgbáyé. Àkókò náà jẹ́ àkókò tí àwọn ènìyàn kò lè lọ sí ibi iṣẹ́. Àwọn orílẹ̀ èdè kan tí wọn kò lágbára láti ran àwọn ará ìlú lọ́wọ́, wọn kò ṣe nǹkan kan fún àwọn ará ìlú wọn. Irú ẹni bẹ́ẹ̀ tí kò bá fowó pamọ́ níru àwọn àkókò wọ̀nyí, yóò nira fún lọ́pọ̀lọpọ̀ láti tọ́jú ara rẹ̀ àti láti tọ́jú ẹbí. Ìdí nìyí tí ó ṣe dára láti máa ṣiṣẹ́ máa fowó pamọ́. Mo máa ń fowó pamọ́ fún àwọn ìdí tó pọ̀. Mo lè fowó pamọ́ fún ìlò ọjọ́ iwájú. Mo lè fowó pamọ́ láti fi ran ọmọ ní ilé ẹ̀kọ́. Mo lè fowó pamọ́ láti fi ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Mo lè fowó pamọ́ ní ìgbà mìíràn ẹ̀wẹ̀ láti fi ṣe ní ìrètí wípé màá fi ṣe àwọn nǹkan tí ó bá wù mí nígbà tí àkókò rẹ̀ bá tó. Mo tún lè fowó pamọ́ gan sí ilé ìfowópamọ́sí, ilé tí à ń pè ní báǹkì. Nípa ṣíṣe bẹ́ẹ̀, màá tún máa gba èlé lórí irú owó bẹ́ẹ̀ tí mo bá fi pamọ́. Ó dára púpọ̀ láti máa fowó pamọ́. Ọ̀nà mìíràn gan ni láti ṣe okòwò nítorí pé ẹni tí ó bá ń fowó pamọ́ sí ilé ìwé, tẹ́ sí ilé ìfowópamọ́ tàbí tí ó bá ń fowó pamọ́ sí ibi tí a pè ní àjọ dídá, irú ẹni bẹ́ẹ̀ yóò kó èlé tó pọ̀ lórí rẹ̀ nígbà tí àkókò bá tó.

Ṣé mo fẹ́ràn ijójíjó? À, mo fẹ́ràn ijójíjó gan ni. Nítorí pé ijójíjó jẹ́ ọ̀nà kan tí ènìyàn fi lè ṣe ohun tí a pè ní eré ìdárayá. Ó sì dára púpọ̀ láti máa ṣe eré ìdárayá lóòrèkóòrè. Gẹ́gẹ́ bí onígbàgbọ́ ní ọ̀nà kejì, mo tún fẹ́ràn láti máa jó ní ìgbà tí mo bá wà nínú ilé ìjọsìn. Níbi tí, ní ìgbà tí a bá ń kọrin tí a sì ń lu ìlù. Eléyìí tí ó wuni lórí, eléyìí tí ó mú ọ̀kan ẹni yọ̀ púpọ̀. Ọ̀nà ibi mìíràn tí mo tún máa ń lọ, tí mo ti máa ń jó, òun ni nígbà tí a bá lọ sí ilé ijó. Èmi a fẹ́ràn láti máa lọ sí ilé ijó lẹ́, ní ẹ̀ kọ́ kan nígbà tí mo bá rí ààyè rẹ̀. Láti lọ dárayá, láti lọ tura ká níbẹ̀. Ṣùgbọ́n màá sọ̀rọ̀ púpọ̀ lórí ijójíjó gẹ́gẹ́ bí eré ìdárayá. Ó dára púpọ̀ láti máa ṣe eré ìdárayá lóòrèkóòrè àti lójoojúmọ́. Nítorí ìdí èyí ni mo ṣe máa ń gbìyànjú wípé lójoojúmọ́ ni mo máa ń ní ìdí kan tàbí òmíràn láti jó. Mo máa ń jó nínú ilé mi nígbà tí mo bá fi ẹrọ orin tí mo fi, tí mo tan, tí mo sì ń gbọ́ àwọn orin amú-amúnúdùn, màá máa jó ní àkókò yìí. Ní ìgbà mìíràn, ní àárín ọ̀sẹ̀, mo, ẹ, ààyè máa ń wà láti lọ sínú ilé ìjọsìn. Ma máa rí wípé mo jó nínú ilé ìjọsìn bákan náà. Nítorí pé kì n ṣe gbogbo ìgbà ni mo máa ń ráyè láti lọ sí ibi tí a ti ń ṣe eré ìdárayá. Nítorí ìdí èyí lójoojúmọ́ ma máa gbìyànjú láti jó. Eléyìí yóò fi ààyè sílẹ̀ fún ọ̀kan mi láti tura ká botitọ́ àti botiyẹ̀.

Ìgbà tí mo máa ń gé irun mi, èmi jẹ́ ẹnìkan tí irun rẹ̀ máa ń tètè kún. Nítorí ìdí èyí, mo máa ń gbìyànjú láti gé irun mi ní ọ̀sẹ̀ kọ̀ọ̀kan tàbí ó wá pẹ́ jù láàárín ọ̀sẹ̀ méjì, mo máa ń gé irun orí mi. Tẹ́lẹ̀, mo máa ń ní láti lọ sí ilé àwọn oníbàárà mi, àwọn onígbàjámọ̀ ní èdè Yorùbá, eléyìí tí a pè ní bàbá ní èdè òyìnbó. Mo máa ń lọ síbẹ̀ láti lọ gé irun mi ni ní ìgbà kan rí. Ṣùgbọ́n nígbà tí iṣẹ́ kò fi bẹ́ẹ̀ fi àkókò sílẹ̀ àti àwọn nǹkan mìíràn tí mo ní láti ṣe, eléyìí ló mú kí èmi fúnra tíká lára mi tí mo lọ sí ọjà, tí mo lọ ra ẹ̀rọ eléyìí tí a fi ń gé irun, tí mo sì ń lò fúnra lára mi nínú ilé láti gé irun orí mi ní ó pẹ́ jù ọ̀sẹ̀ méjì méjì tàbí irun orí ọmọ mi. Ni àkọ́kọ́, mo kokọ̀ ra eléyìí tó ń lo iná ẹ̀lẹ́tíríkì, ṣùgbọ́n agbègbè mi ní orílẹ̀-èdè tèmi ní Nàìjíríà, iná wa kò dúró déédéé. Nítorí ìdí èyí, ní ìgbà mìíràn, iná lè má sì láti lo eléyìí tó ń lo ẹ̀rọ ẹ̀lẹ́tíríkì yìí. Ṣùgbọ́n nígbà tí wọ́n tó ti kó irú òmíràn dé tó jẹ́ wípé bátìrì nìkan ni ó ń lò, tí a bá ti gbé gbóná fún bí i wákàtí mẹ́ta, mo lè lò ó fún oṣù méjì kí n tó tó sọ pé mo fẹ́ fi iná sí ara rẹ̀. Láti ìgbà yìí, ó ti jẹ́ kó rọrùn fún mi tí èmi kì í ṣe àìmá gé irun náà. Láàárín ọ̀sẹ̀ méjì, ó wá pẹ́ tán, wọn ò rí irú rẹ̀ rí. Máa gé ní ọ̀sẹ̀ kẹta.

Ṣé mo máa ń pa àwọn fáìlì mi mọ́? Mo máa ń pa fáìlì iṣẹ́ mọ́. Ṣùgbọ́n ìbéèrè yìí mo lè dáhùn rẹ̀ ní ọ̀nà méjì. Àwọn fáìlì mìíràn máa ń wà tó jẹ́ wípé kì í ṣe èmi nìkan ni ó lẹ́tọ̀ọ́ àti ṣiṣẹ́ lórí rẹ̀. Irú àwọn fáìlì báyìí èmi kì í pa wọ́n mọ́. Màá ma gbe sí ojútáyé ní ibi tí àwọn tókù tí àwọn náà ní nǹkan ṣe lórí fáìlì bẹ́ẹ̀ tí wọ́n ti lè ṣiṣẹ́ ti wọn. Nítorí pé tí mo bá gbé pa mọ́, mo ti ṣe ìjàǹbá àti ìfàsẹ́yìn fún wọn láti ṣe iṣẹ́ ti wọn náà. Kò ní nílò pé wọ́n wá mi káàkiri kí wọ́n tó ṣiṣẹ́. Ìdí tí mi kì í se gbé irú fáìlì bẹ́ẹ̀ pamọ́ nìyí. Ni ọ̀nà kejì, mo máa ń gbé fáìlì pamọ́ tó bá ti jẹ́ fáìlì iṣẹ́ temí ni. Iṣẹ́ yìí èmi nìkan ló lẹ́tọ̀ọ́ láti ṣiṣẹ́ lórí rẹ̀. Màá ma gbé irú fáìlì bẹ́ẹ̀ pamọ́. Ìdí tí mo sì fi máa ń gbé irú fáìlì bẹ́ẹ̀ pamọ́ ni wípé èmi kì í fẹ́ ohun tó bá le jẹ́ bí àkóbá. Èmi ò ní fẹ́ kí ẹnikẹ́ni kó lọ lẹ́yìn mi láti lọ ṣe ohun tí kò tọ̀ sí irú fáìlì bẹ́ẹ̀. Ohun kejì tí mo ṣe máa ń gbé irú fáìlì bẹ́ẹ̀ pamọ́ ni wípé àwọn àṣírí iṣẹ́ kan wà tí ènìyàn gbọdọ̀ pamọ́. Ọ̀nà tí ènìyàn sì lè gbà láti pà iru àwọn àṣírí bẹ́ẹ̀ mọ̀, òun ni pé kí ènìyàn kó gbé irú fáìlì bẹ́ẹ̀ kó gbe pamọ́ nígbà tó bá ń ṣiṣẹ́ lórí rẹ̀ lọ́wọ́. Nítorí pé tó bá gbe sí ibi tí ojú gbogbo ènìyàn á ti tó, wọ́n á mọ ohun tó wà nínú rẹ̀. Àwọn àṣírí iṣẹ́ yìí kò ní jẹ́ pé pamọ́ mọ́.

Bí mo ti máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́. Mo máa ń kojú ìṣòro tí mo bá bá pàdé ní ibi iṣẹ́ nípa lílo àwọn ọ̀nà tí ó bá yẹ, tí ó tọ́ láti kọjú wọn. Fún àpẹẹrẹ, àwọn ìṣòro tí mo bá dojú kọ nípa àwọn ohun èlò tí mo fi ń ṣiṣẹ́, màá máa yanjú àwọn ìṣòro yìí nípa lé e lọ sí agbègbè ibi tí ó ní àṣẹ lórí àwọn ohun èlò náà láti lọ bèrè bóyá ń ṣe ló yẹ kí a tú àwọn ohun èlò yìí ṣe tàbí a kò ní ní ibi iṣẹ́ mọ́ tí ó yẹ kí a ra àwọn tuntun mìíràn. Èmi a máa lọ sí àwọn agbègbè tí ó yẹ kí ń tẹ lọ láti lọ bèrè fún àwọn tuntun tàbí àtúnṣe rẹ̀. Tí ó bá jẹ́ pé ó jẹ́ ohun tí mo lè mú owó lọ́wọ́ ara mi láti ṣe ìpèsè àwọn ohun èlò náà, nítorí pé mo mọ̀ wípé iṣẹ́ mi kò ní tẹ̀síwájú tí èmi kò bá tètè wá ọ̀nà láti ra tuntun, màá máa mú owó lọ́wọ́ mi láti rà á tí màá sì wá padà kọ ìwé sí ibi iṣẹ́ wípé ohun báyìí tí mo nílò láti fi ṣiṣẹ́, torí pé èmi kò fẹ́ kí iṣẹ́ náà wọlé, mo ti mú owó lọ́wọ́ ara mi kí ilé iṣẹ́ kí ó sì dá owó náà padà fún mi. Ọ̀nà mìíràn tí mo tún máa ń gbà láti kojú ìṣòro ní ibi iṣẹ́, tó bá jẹ́ wípé ìṣòro tí ó wà nípa àwọn tí a jọ ń ṣiṣẹ́ ni, bóyá wọ́n fẹ́ máa ṣe ọ̀tẹ̀ tàbí wọ́n ń fi iṣẹ́ falẹ̀. Èmi máa ń gbe irù ọ̀rọ̀ bẹ́ẹ̀ lo si odo àwọn to tun ga ju walo lens iṣẹ́ ni àwọn tí ó jẹ́ ọ̀gá tí a tún tàwa ń dáhùn fún, màá gbé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ bá wọn láti pé kí wọ́n bá mi bá irú àwọn tó ń fa, tó ń fa iṣẹ́ náà sílẹ̀ kan bá wọn sọ̀rọ̀. Tàbí àwọn tí won mu wàhálà wa lẹ́nu iṣẹ́ èmi a máa bá àwọn ọ̀gá sọ̀rọ̀. Bo bá ṣe é ṣe, ìgbìmọ̀ tí wọ́n jọ kó wa papọ̀ kí wọ́n tú wọn ká kí èmi kò lè wà ní inú àwọn ìgbìmọ̀ mìíràn, àwọn tí wọn ò fẹ́ kí iṣẹ́ náà kó tẹ̀síwájú. Irú ìgbésẹ̀ yìí ó ti ràn mí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ láti yanjú ìṣòro ní ibi iṣẹ́ tí àwọn ọ̀gá mi tí wọ́n ti tú ìgbìmọ̀ ká, tí wọ́n ti yan àwọn ìgbìmọ̀ mìíràn tí ó sì ti mú kí iṣẹ́ kí ó yá ní kankan.

Àwọn ojú òpó ayélujára tí mo wà. Mo wà ní àwọn ojú òpó ayélujára tí ó pọ̀, nítorí pé ibi tí ọ̀pọ̀ ayé sùn lọ ní àkókò tí a wà yi níyì. Mo wà lórí ìkànnì Twitter, eléyì tí a pè ní abẹ́yẹfò ní èdè Yorùbá. Mo fẹ́ràn láti máa lọ Twitter lọ́pọ̀lọpọ̀ ìgbà, nítorí pé mo máa ń rí àwọn ìròyìn eléyì tó máa ń ṣe ni láǹfààní púpọ̀ níbẹ̀. Mo tún wà ní ojú ìkànnì WhatsApp, eléyì tí a ti máa ń tẹ àtẹ̀jíṣẹ́ tàbí tí a ti le pe ara wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Yálà ká máa fi ohùn bá ara wa sọ̀rọ̀ tàbí ká máa wò ara wa ní ojúkójú. Mo fẹ́ràn láti máa lo eléyì náà púpọ̀púpọ̀, nítorí pé ó máa ń fún mi ní àǹfààní àti ààyè láti bá àwọn olólùfẹ́ àti àwọn ẹbí sọ̀rọ̀. A lè sọ̀rọ̀ pẹ́pẹ́pẹ́ lórí rẹ̀, a sì lè rí ara wa bí a ti rí àti àwọn ohun tí a bá fẹ́ fi ṣe, tí a bá fẹ́ fi han ara wa, a lè ṣe, a lè lo àǹfààní yìí láti fi wọn han ara wa. Mo tún fẹ́ràn láti máa lọ sí ìkànnì eléyì tí a pè ní Telegram. Eléyì náà jẹ́ ibi tí a ti ń tẹ àtẹ̀jíṣẹ́. Mo máa ń gbọ́ àwọn ẹ̀kọ́ tó pọ̀, nítorí wípé a máa ń ṣàbà ṣe ìdánilẹ́kọ̀ọ́ púpọ̀ lórí ìkànnì Telegram yìí. Mo tún máa ń lo òmíràn tí a tún ń pè ní Instagram. Eléyì ó jẹ́ àwọn ibi tí ènìyàn ti máa ń fi àwọn àwòrán hàn lóríṣiríṣi. Ó dára púpọ̀ fún ọjà títà, ó dára púpọ̀ fún àti fi ìròyìn àwọn ohun tí ó ń ṣẹlẹ̀ nípa fífi àwọn àwòrán ohun tó ń ṣẹlẹ̀ náà hàn. Òmíràn tí mo tún máa ń fẹ́ràn láti lò, òun ni a tún ń pè ní TikTok. Eléyì náà jẹ́ ibi tí a ti máa ń fi àwọn fọ́nrán àkásílẹ̀ hàn. Ọ̀pọ̀lọpọ̀ àtilẹ̀ máa jó, ọ̀pọ̀lọpọ̀ a máa ṣe àkásílẹ̀ àwọn ọjà wọn. Mo fẹ́ràn láti máa lọ wò wọ́n, láti rí àwọn ohun tí mo bá fẹ́ wò níbẹ̀ tàbí kọ́ àwọn ẹ̀kọ́ tí mo bá fẹ́ kọ́. Nítorí ìdí èyí, mo máa ń lọ sí àwọn ojú òpó ayélujára eléyì tí ó pọ̀.

Kí ni ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́? Mo ní ìbáṣepọ̀ tí ó gún mọ́ pẹ̀lú olórí ilé iṣẹ́ mi. Ni àkọ́kọ́, abẹ́ ẹni bẹ́ẹ̀ ni mo ti ń ṣiṣẹ́. Nítorí ìdí èyí, mi ò lè mú ní ọ̀tà. Mo gbọ́dọ̀ súnmọ́ irú ẹni bẹ́ẹ̀ láti máa wá ìtẹ̀síwájú rẹ̀, láti máa wá àṣeyọrí. Irú ẹni bẹ́ẹ̀ mo fẹ́ràn àti máa súnmọ́ gan, nítorí pé ẹ̀kọ́ púpọ̀ ni mo máa ń kọ́ lọ́dọ̀ olórí ilé iṣẹ́ mi. Olórí ilé iṣẹ́ mi jẹ́ ẹni kan tí ó kọ́ àwọn ènìyàn mọ́ra. Ó jẹ́ ẹni tí ó máa ń fi ìrírí rẹ̀ nínú ayé bọ́ àwọn ènìyàn. Ó jẹ́ ẹni tí ó ní ẹ̀mí àti ìfẹ́ pé kí àwọn ènìyàn tó ń ṣiṣẹ́ ní abẹ́ òun, kí àwọn náà kí wọ́n le ga, kí wọ́n lè tẹ̀síwájú. Nítorí ìdí èyí, mo máa ń lọ lóòrèkóòrè nígbà tí àyè bá wà láti lọ jókòó pẹ̀lú ọ̀gá ilé iṣẹ́ mi. Mo máa ń fi àwọn ọ̀rọ̀ ara mi ń lọ, nítorí pé mo mọ̀ wípé màá kẹ́kọ̀ọ́ tó pọ̀ nínú ìyànjù tí mo bá rí gbà nínú àwọn ọ̀rọ̀ tó bá bá mi sọ̀. Mo máa ń tún lọ láti lọ bá ọ̀gá mi láti gba ìmọ̀ràn nípa iṣẹ́ lọ́wọ́ wọn. Mo máa ń lọ ní ìgbà mìíràn láti lọ gba ìmọ̀ràn nípa bí ènìyàn ti ń gbé ayé lọ́wọ́ ọ̀gá mi. Ìbáṣepọ̀ tí mo ní pẹ̀lú ọ̀gá mi ó ti ràn mí lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Àìmọye ìgbà ni ọ̀gá mi ti rán mi lọ sí ibi tí mo ti lọ kẹ́kọ̀ọ́ nípa bí màá ti tẹ̀síwájú lẹ́nu iṣẹ́ tí mo yàn láàyò. Ọ̀gá mi a máa fún mi ní àwọn ẹ̀kúnwó lóòrèkóòrè, nítorí pé ó sọ wípé mo jẹ́ ẹnìkan tó jáfáfá. Mo sì jẹ́ kó mọ̀ wípé àwọn ohun tí mò ń ṣe ó jẹ́ àwọn ohun ẹ̀kọ́ tí mo kọ́ nípa bí mo ti máa ń súnmọ́ láti wá gba ìmọ̀ràn. Nítorí ìdí èyí, èmi àti ọ̀gá ilé iṣẹ́ mi kòríkòsùn ni mo lè pe àwa méjèèjì.

Ṣé mo máa ń kọrin kẹ́lẹ́kẹ́lẹ́? Bẹ́ẹ̀ni, màá máa kọrin kẹ́lẹ́kẹ́lẹ́ ní ìgbà mìíràn. Kìí ṣe gbogbo ìgbà ni ènìyàn máa ń ní àǹfààní láti kọ orin eléyìí tí yóò pariwo jáde. Fún àpẹẹrẹ, bí ènìyàn bá wà ní ẹnu iṣẹ́, ó lè má ní àǹfààní láti kọ orin kó pariwo sókè. Nítorí ìdí èyí, irú ẹni bẹ́ẹ̀ a máa kọrin kẹ́lẹ́kẹ́lẹ́ ni. Ó sì ti ṣẹlẹ̀ sí mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti máa kọrin púpọ̀. Tí mo bá ti wà ní ẹnu iṣẹ́, èmi kì í fẹ́ fi oun tí èmi bá ń ṣe dí àwọn ènìyàn lọ́wọ́. Nítorí ìdí èyí, àkókò tí mo bá wà lẹ́nu iṣẹ́, màá máa kọrin kẹ́lẹ́kẹ́lẹ́ láti ríi wí pé mi ò dí àwọn akẹgbẹ́ mi lọ́wọ́. Ní ìgbà mìíràn ẹwẹ̀, ní ìgbà tí mo bá wà nínú ilé, bóyá nínú ìyàrá ní òru tí a tún ń pè ní àjín. Tí mo bá fẹ́ kọrin, àkókò yìí kì í ṣe àkókò tí mo lè pariwo sókè láti kọrin. Màá máa kọrin kẹ́lẹ́kẹ́lẹ́ nírú àkókò yìí. Ní ìgbà mìíràn gan-an tí kì í ṣe wí pé ohunkóhun wà tó dínni lọ́wọ́, tó ní kí ènìyàn, kí n má kọrin ní, kí n má kọrin sókè. Ní ìgbà mìíràn, ọkàn mi á tilẹ̀ rọ̀ mọ́ wí pé kí n má kọrin ṣùgbọ́n kí n má kọrin náà kẹ́lẹ́kẹ́lẹ́, kí n má pariwo nígbà tí mo bá ń kọ́. Èmi má ń kọrin kẹ́lẹ́kẹ́lẹ́, mo sì máa ń kọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Kìí ṣe pé mi ò lè kọrin sókè ṣùgbọ́n mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa kọrin kẹ́lẹ́kẹ́lẹ́. Nítorí pé ṣíṣe báyìí, èmi kò ní dí àwọn tó wà ní agbègbè àti àyíká mi lára nílẹ̀ lọ́wọ́. Mi ò ní dá wọn lágbára nígbà tí mo bá ń kọrin témi.

Ibi tí mo ti máa ń ra nǹkan, ibi tí mo ti máa ń ra nǹkan pọ̀. Ibi ohun tí mo bá fẹ́ rà, òun ni yóò sọ ibi tí èmi á lọ láti lọ ra ohun náà. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ọjà ojútáyé ní ọjà gbangba òun ni mo máa ń lọ láti lọ ra àwọn nǹkan tí mo bá fẹ́ lò nínú ilé. Ṣùgbọ́n ní ìgbà mìíràn ẹ̀wẹ̀, ó ní àwọn nǹkan mìíràn tó jẹ́ wípé ó dára láti lọ rà ní àwọn ọjà eléèyí tí a ṣe ní inú ilé ọjà ìgbàlódé. Nítorí pé àwọn nǹkan wọ̀nyí kò dára pé kan wà ní abẹ́ oòrùn tàbí àwọn nǹkan wọ̀nyí nílò láti wà nínú ẹ̀rọ ìmú ohun tutù. A kò lè rí àwọn nǹkan bẹ́ẹ̀ nínú ọjà ojútáyé ní ọjà gbangba. Irú àwọn nǹkan báyìí àwọn ọjà ìgbàlódé eléèyí tí ó wà káàkiri agbègbè òun ni a ti lè rí. Nítorí ìdí èyí ìgbàkúgbà tí mo bá ti fẹ́ ra bóyá ẹran ni o, bóyá ẹja ni o tàbí ẹran adìẹ, èmi a máa lọ sí ibi ọjà ìgbàlódé yìí. Nítorí wípé wọ́n á ti, wọ́n máa ń fi àwọn nǹkan wọ̀nyí pamọ́ bó ti tọ́ àti bó ti yẹ pẹ̀lú ẹ̀rọ tí ó máa ń fi nǹkan pamọ́. Ṣùgbọ́n àwọn ilé yìí tó wà nínú ọjà gbangba tí ènìyàn bá rà wọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn nǹkan tí kò dára tí ó lè mú wàhálà dé bá àgo ara lëyăn máa ń lọ rà nínú ọjà bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé oúnjẹ ni mo fẹ́ rà, bóyá mo fẹ́ ra ìrẹsì, mo fẹ́ ra ẹwà, mo fẹ́ ra gààrí, ó máa tẹ́ mi lọ́rùn láti lọ sí ọjà gbangba. Nítorí pé màá le rí eléyìí tí ó bá tẹ́ mi lọ́rùn nínú ọjà náà ju pé ibi tí a ti dì sí inú ọ̀rá tí kò sì yẹ kó wà nínú ọ̀rá. Ìdí nìyí tí ó fi jẹ́ pé ohun tí mo bá fẹ́ rà òun ló máa ń sọ ọjà tí màá ti lọ rà.

Ǹjẹ́ mo ti lé ènìyàn kúrò lẹ́nu iṣẹ́ rí? Èmi kò fẹ́ràn láti máa lé ènìyàn kúrò lẹ́nu iṣẹ́, nítorí pé bí ìgbà tí ènìyàn bá gba oúnjẹ lẹ́nu ènìyàn ni nígbà tí a bá lé ènìyàn kúrò lẹ́nu iṣẹ́. Ṣùgbọ́n mo ti lé ènìyàn kúrò lẹ́nu iṣẹ́ lẹ́ẹ̀kan rí. Ohun tó ti ṣe okùnfà rẹ̀ ni wípé ẹni náà fẹ́ràn ìmẹ́lẹ́ púpọ̀. Àkókò tó bá yẹ kó ṣiṣẹ́, yóò máa lọ káàkiri láti lọ máa to ẹjọ́ láti àwọn agbègbè kan lọ sí agbègbè mìíràn. Nípa ìdí èyí, a tún máa dí àwọn ẹlòmíràn lọ́wọ́ láti ṣe iṣẹ́ wọn bótitọ́ àti bó ti yẹ. Àimoyè ìgbà ni mo ti fún ẹni náà ní ìkìlọ̀ wípé tí ó bá tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ bó ti ń ṣiṣẹ́ yìí wípé yóò fi ilé iṣẹ́ náà sílẹ̀. Ṣùgbọ́n boya ó rò wípé mò ń ṣe awẹ́wàá ni. Gbogbo ìgbà tí mo bá ti ń sọ fún wípé kó múra ṣiṣẹ́, kó dojúkọ ohun tí a gbà láti wá ṣe, ń ṣe ni ó máa ń fi ọ̀rọ̀ mi ṣeré bí ẹni wípé ọ̀rọ̀ náà kò jámọ̀ ǹkan kan níwájú rẹ̀. Àwọn ìgbésẹ̀ tí ó máa ń gbé ó jẹ́ kí iṣẹ́ kó máa falẹ̀. Àwọn eléèyí tí ó bá tilẹ̀ tún ṣe ní àwọn àkókò tó bá tún ṣe wọ́n kì í ṣe iṣẹ́ náà dojú àmì bótitọ́ àti bó ti yẹ. Ó sì ti wá ń fi ilé yìí ṣe àkóbá fún àwọn mìíràn lẹ́nu iṣẹ́ tó fi jẹ́ wípé àwọn mìíràn ti fẹ́ máa wọ tirẹ̀ gẹ́gẹ́ bí àwòkọ́ ṣe. Nígbà tí mo ríi wípé ilé yìí ti fẹ́ máa pa ilé iṣẹ́ lára, ó ti fẹ́ máa mú ìfàsẹ́yìn ba ibi iṣẹ́, ó sì ti fẹ́ máa mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ fáfá lẹ́nu iṣẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kẹ́gbẹ́ tí kò dára. Ìdí nìyí tí mo ṣe sọ fún wípé kó gbé ilé rẹ̀. Báyìí ni mo ṣe dá dúró lẹ́nu iṣẹ́.

Ǹjẹ́ etí mi dára? Bẹ́ẹ̀ni, etí mi dára. Etí mi máa ń gbọ́ ohùn, etí mi máa ń gbọ́ ìró, etí mi máa ń gbọ́ ohun tó bá yẹ kó gbọ́ ní àkókò. Àìsàn ká àìsàn kò mú mi ní etí. Etí mi ó là geere, ó máa ń gbọ́ bòtítọ́ àti bòtiyẹ̀. Èérí kì í ti inú etí mi jáde, nítorí pé mo máa ń nùú nígbà tó bá tọ́ àti nígbà tó bá yẹ. Ohun kan tí mo sì tún mọ̀ tí mo fẹ́ ká mọ̀ náà ni wípé tí a bá fẹ́ nu etí, kì í ṣe wípé kí á kàn mú ohun ìró etí ká ti bo inú etí náà lọ, ṣùgbọ́n a ó kàn rọra fi kan ibi àti wọ inú etí ni. Báyìí ni mo ti máa ń tọ́jú etí mi, tí etí mi sì fi dára síbẹ̀. Etí mi kì í gbọ́ ohun tí kò bá yẹ kó gbọ́. Etí mi kò di. Etí mi là, ó gbọ́ ìró, ó gbọ́ ohùn, ó gbọ́ gbogbo ǹkan eléyìí tí ó bá ń lọ ní agbègbè àti àyíká rẹ̀. Etí mi a máa gbẹ bó bá ti yẹ, bó ti-- nígbà tó yẹ kó gbẹ. Ibi inú etí tó yẹ kó ní omi ní ìwọ̀n bá, a máa ní bòtítọ́ àti bòtiyẹ. Nítorí èyí, mo lè fi gbogbo ẹnu sọ wípé etí mi dára ó sì rẹwà púpọ̀.

Ǹjẹ́ èmi máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ríra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ti di àṣà tó gbajúgbajà, tó sì jẹ́ ohun tí gbogbo ayé ń ṣe ní àkókò tí a wà Ọjà orí Íńtánẹ́ẹ̀tì, ó ní àwọn àǹfààní tó pọ̀ nípa wípé ó ti yọ àwọn tí ó máa ń wà láàárín ilé iṣẹ́ àti àwọn tó fẹ́ lo ohun tí wọ́n ń ṣe, ó ti yọ àwọn tó máa ń wà láàárín náà kúrò. Nípa ṣíṣe èyí, àwọn ọjà náà kò ní wọ́n ju bí ó ti yẹlọ Àwọn àǹfààní mìíràn tó tún wà nínú ọjà orí Íńtánẹ́ẹ̀tì ni wípé ènìyàn lè rí gbogbo nǹkan tó bá nílò ní ojú kan náà tí yóò sì rà á, tí wọ́n á sì fi ránṣẹ́ sí i láìní ìdààmú kankan rárá. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ènìyàn fẹ́ lọ sínú ọjà ni, ó ṣe é ṣe kó dé inú ọjà, kó má ba lára àwọn nǹkan tó wà lọ. Ṣùgbọ́n ọjà orí Íńtánẹ́ẹ̀tì, nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn òuǹtajà tí wọ́n kóra wọn jọ wọ́n pọ̀ láti kó ọjà náà jọ sójú kan náà. Nípa ṣíṣe èyí, gbogbo nǹkan tí ènìyàn bá fẹ́, lè rí í lójú kan náà tí wọ́n á sì gbé ránṣẹ́ sí i. Ní ẹnu ijọ́ mẹ́ta yìí gan-an, ní àipẹ̀yìí rárá, ni mo ra àwọn nǹkan àpamọ́wọ́ tí a fi ń gbé oúnjẹ àti tí a fi ń gbé ìwé àti ike omi fún àwọn ọmọ ilé ìwé lórí ẹ̀rọ ayélujára, eléyìí tí a pè ní Temù. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni mo ra ọjà láti bẹ. Wọ́n sì bá mi fi ránṣẹ́ sí orílè-èdè Nàìjíríà. Láàárín ọjọ́ máa dógún, gbogbo àwọn ohun tí wọ́n fi ránṣẹ́ yìí ni ó tẹ̀ mí lọ́wọ́ tí ó sì wà bó ti tọ́ àti bó ti yẹ.

Àkókò tí mo ṣètò agogo ìjí mi, mo ṣètò agogo ìjí òwúrọ̀ mi sí aago márùn-ún àbọ̀. Ìdí tí mo si ṣe ṣètò rẹ̀ sí aago márùn-ún àbọ̀ ni wípé, ní ìgbà tí mo bá jí, èmi a máa kọ́kọ́ ṣe ètò àdúrà kí n tó dìde láti ṣe ohunkóhun. Lẹ́yìn tí mo bá dìde, màá lè jí àwọn ọmọ wípé kí àwọn náà kí wọ́n dìde láti máa múra láti lọ sí ilé ẹ̀kọ́ tiwọn náà. Ìdí nìyí tí èmi a kọ́kọ́ ṣe jíṣàájú wọn ní agogo márùn-ún àbọ̀ tí mo ṣètò rẹ̀ sí yìí. A fún mi ní àǹfààní láti ṣe ètò àdúrà mi tán kó tó di wípé màá jí àwọn ọmọ ní agogo mẹ́fà pé kí àwọn náà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìmúra. Ó ṣe pàtàkì fún wa àti èmi àti àwọn ọmọ láti tètè jí nítorí pé ibi tí wọ́n ń lọ fún ilé ẹ̀kọ́ wọn ó jìnnà púpọ̀ àti pé kí a má bà á pẹ́ láti dé ibi iṣẹ́. Nítorí ìdí èyí, agogo márùn-ún àbọ̀ ni mo ṣètò sí kí ohun tí ó máa ń jí mi ní àárọ̀ kí ó lè jí mi. Nípa jíjí ní ago márùn-ún àbọ̀ yìí àti èmi àti àwọn ọmọ àti aya mi, a ó lè ní àkókò tó tó láti ṣètò ìmúra sílẹ̀ láti dé ibi iṣẹ́ àti ilé ìwé ní àkókò tó tọ́ àti àkókò tí ó yẹ.

Kí ni àwọn ohun tí mo má n ṣe kí n tó lọ sùn? Gẹ́gẹ́ bí baálé nínú ilé, mo má n yẹ agbègbè àti àyíká wò láti ríi wípé àwọn ohun gbogbo wà ní ipò wọn kó tó di wípé èmi náà yóò kọjá lọ láti lọ fi ẹ̀gbẹ́ lé lè láti sùn. Má a máa yẹ ilẹ̀kùn irin, eléyìí tí ó jẹ́ ọ̀nà tí gbogbo ènìyàn ń gbà wọlé, mà á kọ́kọ́ yẹ̀ ẹ́ wò láti ríi wípé ó wà ní títìpa pẹ̀lú àgádágodo eléyìí tí a fi ń tì. Tí mo bá kúrò ní ibẹ̀, mà á tún yẹ gbogbo àwọn fèrèsé wò láti ríi wípé àwọn eléyìí tó yẹ ká tì ṣe ó wà ní títì, àwọn eléyìí tó yẹ ká ṣí fún atẹ́gùn ṣe ó wà ní ṣíṣí. Nígbà tí mo bá parí eléyìí tán, gbogbo àwọn iná tó bá yẹ ní pípa, èmi a lọ káàkiri láti lọ ṣe àyẹ̀wò rẹ̀. Eléyìí tí wọn kò bá tí ì pa, mà á fi àkókò yìí, mà á fi pa àwọn iná náà. Lẹ́yìn èyí ni mà á ṣẹ̀ṣẹ̀ wá wá síbi ilẹ̀kùn àbáwọ inu ilé, mà á fi kọ́rọ́ ti ilẹ̀kùn náà, mà á sì kọjá lọ sí ilẹ̀kùn àbájáde eléyìí tó wà ní ibi ilé ìdáná, mà á ríi wípé òun náà wà ní títìpa kó tó di wípé èmi á kúrò láti lọ sùn gẹ́gẹ́ bí i ṣe èmi. Ni ojoojúmọ́, gẹ́gẹ́ bí baálé inú ilé, mo má n kọ́kọ́ ríi wípé àwọn ènìyàn mi gbogbo wọn ló ti kọjá lọ sí ibùsùn wọn tí wọ́n sì ti fẹ̀gbẹ́ lé lè bo tí tọ́ tí wọ́n ti lọ sùn. Mà á sì wo gbogbo àwọn ènìyàn tó wà nínú ilé, ṣé ẹnikẹ́ni kò sí ní ìta mọ́. Tí gbogbo wa bá ti wọlé ní àkókò tí ó yẹ, lẹ́yìn èyí ni èmi náà ṣẹ̀ wá lọ láti lọ sùn gẹ́gẹ́ bí iṣe èmi.

Bóyá mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, ìbéèrè yìí ràn mí létí ìgbà tí mo wà ní kékeré, ní agbègbè ibi tí a ti bí mi tí mo dàgbà sí. Ibi ni a kòwe tí àwọn ìyá àti àwọn bàbá tí kò kàwé tí wọ́n máa ń ránṣẹ́ sí láti bá wọn kọ lẹ́tà ṣọ̀wọ́n sí àwọn ọmọ wọn. Fún àpẹẹrẹ, ó jẹ́ ohun tí ó pa mí lẹ́rìn-ín, ó ràn mí létí bí a ti máa ń bẹ̀rẹ̀ láti kọ lẹ́tà náà ní ayé àtijọ́. Wọn a ní wípé, sọ fún wọn wípé olùfẹ́ mi ọ̀wọ́n, tàbí tó bá jẹ́ ọmọ ni wọ́n á sọ wípé ọmọ mi tòótọ́. Lẹ́yìn èlé yìí ni wọ́n á sì bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ohun tí wọ́n fẹ́ kó wà nínú lẹ́tà náà tí màá sì bá wọn kọ, tí ó sì rẹwà tí ó rọrùn fún àwọn tí fẹ́ kà láti kà. Ni àkókò tí a wà yìí, a kì í sábà kọ lẹ́tà mọ̀, ṣùgbọ́n kò túmọ̀ sí wípé èmi kì í kọ lẹ́tà. A máa ń, mo máa ń kọ lẹ́tà lónìí lórí ẹ̀rọ tí a pè ní ímeèlì níbi tí a ti máa ń fi lẹ́tà ránṣẹ́, bóyá sí ilé iṣẹ́ ni, bóyá sí ọ̀rẹ́ ẹni ni, bóyá sí àwọn alábáṣepọ̀ kan tàbí òmíràn ni. Ni ìgbà mìíràn, mo tún máa ń lo fọ́nrán tí a pè ní WhatsApp láti fi kọ lẹ́tà ránṣẹ́ sí oríṣìíríṣìí ìpele ènìyàn. Tàbí ní ìgbà mìíràn a máa lo Telegram láti fi kọ lẹ́tà ránṣẹ́ yálà nípa ti iṣẹ́ ni tàbí fún ìgbafẹ́ tàbí fún àwọn ọ̀rẹ́ àbí àwọn mọ̀lẹ́bí. Èmi sì, èmi máa ń kọ lẹ́tà sí àwọn ènìyàn. Ó jẹ́ àṣà àti ìṣe tí mo ti bẹ̀rẹ̀ láti kékeré tí mo sì ń ṣe títí di bí a ti ń sọ̀rọ̀ ní wákàtí yìí.

Oye ìgbà tí mo máa ń lo fóònù mi lójúmọ́. Mo máa ń lo fóònù mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lójúmọ́, nítorí wípé ó wà lára àwọn ohun tí mo ń lò fún isẹ́ mi. Nítorí ìdí èyí, èmi kì í sábà jìnnà sí fóònù mi. Mo máa ń lo fóònù mi ní ìgbà tí mo bá wà lẹ́nu isẹ́ láti gba ìpè láti ọ̀dọ̀ àwọn oníbàárà ibi isẹ́ mi. Mo máa ń lo fóònù mi láti pe àwọn oníbàárà tàbí àwọn akẹgbẹ́ mi tàbí àwọn asíwájú mi ní ibi isẹ́ tàbí láti fún àwọn tí ó wà lábẹ́ mi láti fún wọn ní àṣẹ ohun tí ó yẹ kí wọ́n ṣe ní àkókò. Ní ìgbà míràn, màá máa lo fóònù mi láti tẹ àtẹ̀jíṣẹ́ boya ó ní àwòrán ohun kan tó ṣẹlẹ̀ ní ibi isẹ́ lọ́wọ́lọ́wọ́ tí a fẹ́ fi ránṣẹ́ sí àwọn tí ó ń bá wa ṣiṣẹ́ bí i àwọn agbasẹ́se tàbí àwọn oníbàárà. Màá máa lo fóònù mi ní àkókò yìí láti fi àtẹ̀jíṣẹ́ náà láti fi ránṣẹ́. Ní ìgbà míràn, a máa ń gba àtẹ̀jíṣẹ́ láti ọ̀dọ̀ àwọn oníbàárà tàbí láti ọ̀dọ̀ àwọn agbasẹ́se tàbí láti ọ̀dọ̀ àwọn olórí ilé iṣẹ́ tàbí láti ọ̀dọ̀ àwọn akẹgbẹ́ iṣẹ́ wa ní ìlú míràn. Ìdí nìyí tí fóònù mi ṣe máa wà ní títàn nítòsí mi nígbà gbogbo nítorí pé ó jẹ́ irinṣẹ́ pọ́ọ̀gì tí mo máa ń lò lẹ́nu iṣẹ́. Ṣùgbọ́n nígbà tí mo bá dé ilé, mo máa ń gbìyànjú láti fi fóònù náà sílẹ̀ fún bí wákàtí mẹ́rin tí mo lè máa fọwọ́ kàn. Lẹ́yìn èyí ni màá tún gbé e ní àṣàlẹ láti yẹ àwọn iṣẹ́ míràn eléyìí tí ó bá ti ń dúró dè mí lórí rẹ wo. Lẹ́yìn èyí, màá sì pa fóònù náà fún ojúmọ́. Iṣẹ́ rẹ̀ ti parí nìyẹn.

Ní ìgbà wo ni mo lá àlà burúkú kẹ́yìn? Hmm. Ìdáhùn sí ìbéèrè yìí ni wípé ènìyàn a máa lá àlà ní ìgbà tí kò lérò nítorí pé àlà kì í ṣe ohun tí ènìyàn máa pinu e wípé bí mo tí ń lọ láti lọ sùn yìí o, mo fẹ́ lá àlà nípa ohun báyìí. Nípa ìdí èyí, mo lè sọ wípé ó ti pẹ́ tí mo lá àlà burúkú kẹ́yìn. Yorùbá gbàgbọ́ wípé ilé tí ìjàǹkárí wọ̀ tí ó bá pọ̀ sí i, kò sí bí ènìyàn tí sùn nírú ilé bẹ́ẹ̀ tí kò ní máa lá àlà tí yóò bá ni lẹ́rù àwọn àlà burúkú. Nípa nítorí ìgbàgbọ́ yìí, mo máa ń gbìyànjú láti ríi wípé lóòrèkóòrè ni mò ń fi ìgbálẹ̀ gbọn àwọn ìjàǹkárí wọ̀ gbogbo tí mo bá ti rí ní agbègbè àti àyíká inú ilé tí mò ń gbé, ní pàtàkì jùlọ inú yàrá tí mo fẹ́ sùn. Eleyii sì ti ràn mí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ wípé mo lè sọ wípé èmi kò tilẹ̀ lè rántí rẹ̀ gan ìgbà tí mo lá àlà tó bà mí lẹ́rù gbẹ̀yìn. Àlà, ó jẹ́ ohun tí ènìyàn máa ń lá bí mo ti sọ lẹ́ẹ̀kan wípé ohun tí ènìyàn kò pinu rẹ̀ ni. Ṣùgbọ́n Yorùbá gbàgbọ́ wípé tí ènìyàn bá tún agbègbè rẹ̀ ṣe tí yóò bá ti ẹ̀ lá àlà, àlà tó dára ni yóò máa lá. Nítorí náà ni mo ṣe máa ń tú agbègbè mi ṣe. Ìgbà tí mo sì máa ń là àlà, èmi kì í là àlà burúkú nítorí pé agbègbè mi kò dọ̀tí rárá.

Ṣé omi tí mo máa ń mu lójúmọ̀ pọ̀ tó? Bẹ́ẹ̀ni, láti ìgbà tí mo ti mọ̀ nípa rẹ̀ wípé iṣẹ́ tí omi ń ṣe ní àgọ́ ara kò kéré, láti ìgbà tí mo ti mọ̀ wípé omi ń ṣe àǹfààní tó pọ̀ fún ara, láti ìgbà náà ni mi ò tí fi omi ṣeré. Mo máa ń mu omi tó tó jálá mẹ́rin ní ojúmọ̀ àti ìgbà tí mo sì ti bẹ̀rẹ̀ sí ní mu omi bótitọ́ àti bó ti yẹ yìí, mo, mo ríi wípé èmi kì í sábà ṣàìsàn. Omi mímu ó ń ràn mí, ó máa ń ràn mí lọ́wọ́ láti tọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà lójúmọ́. Èyí túmọ̀ sí pé mo máa ń tọ̀ lóòrèkóòrè. Àwọn onímọ̀ ìṣègùn wọ́n sì ti fi ye mi wípé bí mo tí ń mu omi náà tí mò ń tọ̀ ní àwọn àkókò kan, gbogbo àwọn nǹkan tó yẹ kó dúró sára tí ì bá ṣe ìjàǹbá fún ara ni mò ń tọ̀ dànù bí mo ti ń mu omi. Àwọn oníṣẹ́, oní, onímọ̀ ìṣègùn wọ́n jẹ́ kó yé mi wípé tí omi kò bá tó lára, ó máa ń fa orí fífọ́ tàbí kí ọ̀fun ènìyàn kó máa gbe. Nítorí ìdí èyí, mo máa ń gbìyànjú láti mu omi bótitọ́ àti bó ti yẹ lójúmọ̀. Láti ìgbà tí mo sì ti bẹ̀rẹ̀ sí ní mu omi bí jálá bí mẹ́rin lójúmọ́ yìí, mo ríi wípé àkókò tí mo fi ń ṣàìsàn tàbí tí mo fi ń lo òògùn ó ti dín, ó ti dín kù púpọ̀ púpọ̀. Omi mímu ó jẹ́ ohun tí kò ní ra púpọ̀ rárá, rárá láti, láti mu. Omi mímu ó jẹ́ ohun tí kì í ṣe ohun tí ó wọ́n láti rà. Nítorí ìdí èyí kò wá sí ìdí kan tí mo fi lè sọ wípé mi ò ní máa mu omi bótitọ́ àti bó ti yẹ. Kì í ṣe ohun tí a ń fi owó púpọ̀ rà. Ìwọ̀n bá péréte ni tí a bá tilẹ̀ fẹ́ fi owó rà. A ó fi owó kékeré a ó fẹ́ ra omi tó pọ̀. Láti ìgbà yìí ni èmi náà sì ti bẹ̀rẹ̀ sí ní mu omi púpọ̀ bótitọ́ àti bó ti yẹ nítorí pé mo mọ̀ wípé ó ṣe àǹfààní tó pọ̀ fún ara mi.

Nígbà wo ni mo kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ kẹ́yìn? Mo máa ń kọ ìgbékalẹ̀ iṣẹ́ lóòrèkóòrè nítorí wípé iṣẹ́ tí mo ń ṣe ó níí ṣe pẹ̀lú kí a máa ṣe àkọsílẹ̀ ìgbékalẹ̀ iṣẹ́. Mo tilẹ̀ lè sọ wípé níbi tí mo ti ń ṣiṣẹ́, èmi ni ọ̀gá tí ó wà ní ìgbọnnu bí a ti ń kọ ìgbékalẹ̀ iṣẹ́. Nítorí náà mo máa ń kọ ìgbékalẹ̀ iṣẹ́ lóòrèkóòrè. Ìgbékalẹ̀ iṣẹ́ ní kíkọ, ó jẹ́ ohun tí ènìyàn gbọdọ̀ máa kọ láti ìgbà dé ìgbà, nítorí wípé kò sí ohun kan tí ó dúró lójú kan náà. Bí a ti ń ṣọwọ́ ṣiṣẹ́ pẹ̀lú àwọn ìdàgbàsókè tí ó ń bá ẹ̀rọ ayára bí àṣà ní àkókò yìí. Eléyìí jẹ́ ká mọ̀ wípé ènìyàn gbọdọ̀ máa ṣe àtúnkọ ìgbékalẹ̀ iṣẹ́ rẹ̀, bó ti tọ́ àti bó ti yẹ lóòrèkóòrè. Tí a bá ní ká dúró lórí eléyìí tí a ti kọ sẹ́yìn, tí a kò bá ṣọ́ra ṣe, a ó rí wípé ìṣọwọ́ ṣiṣẹ́ wa kò ní bá ìgbà mu, kò ní jẹ́ ti ìgbàlódé. Ìdí nìyí gẹ́gẹ́ bí ẹni tí ó wà nípa ní àgbọnnu bí a ti ń kọ ìgbékalẹ̀ iṣẹ́, mo máa ń ṣe àyẹ̀wò ìgbékalẹ̀ iṣẹ́ tí mo ti kọ lóṣùọṣù, mo máa ń ṣe àyẹ̀wò rẹ̀. Nípa ṣíṣe báyìí, ó máa ń jẹ́ kí n mọ àwọn ohun tí ó bá ti ń di ti àtijọ́ nípa bí a ti ń ṣọwọ́ ṣiṣẹ́. Èmi a sì lè máa mú ìdàgbàsókè àti ìgbàlódé dé bá irú àwọn nǹkan bẹ́ẹ̀. Nípa ṣíṣe èyí, ó ti ràn mí lọ́wọ́ láti jẹ́ kí ilé iṣẹ́ mi kó máa ṣiṣẹ́ rẹ̀ ní ọ̀nà ìgbàlódé, ní ọ̀nà tí ó rọrùn, ní ọ̀nà tí ó mú kí iṣẹ́ náà kó bá ìgbà mu kó sì wú àwọn òṣìṣẹ́ lórí. Àwọn tí a jọ ń ṣe papọ̀ náà wọ́n sì fẹ́ràn iṣẹ́ wa nítorí wípé lóòrèkóòrè ni a máa ń mú kí ìdàgbàsókè kí ó dé bá bí mo ti ń kọ ìgbékalẹ̀ iṣẹ́.

Bóyá mo máa kẹ́yìn lọsí ilé ìkàwé tàbí mo kẹ́yìn lọsí ilé ìkàwé rí, mo fẹ́rẹ lè sọ wípé kò sí ìgbà kankan tí mo kẹ́yìn lọsí ilé ìkàwé. Èmi kò fẹ́ràn láti máa jókòó ní àárín, ká má ṣẹ̀ṣẹ̀ wá sọ wípé ènìyàn jókòó ní ẹ̀yìn ní ilé ìkàwé. Ìdí nìyí tí mo ṣe máa ń gbìyànjú láti máa yára lọsí ilé ìkàwé ní òrè ní ìgbà gbogbo. Láarín ẹni márùn ún àkọ́kọ́ tó máa n kọ́kọ́ tó máa n dé ilé ìkàwé ni mo máa n wà ní ìgbà gbogbo. Mo tilẹ̀ lè sọ wípé àwa márùn ún tí a kọ́kọ́ má a n dé a ti da ara wa mọ̀, tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ wípé a ti ní àga eléèyì tí oníkálukú ti mú fún ara rẹ̀. Láarín àwa márùn ún yìí tí ẹnìkan bá ṣáájú ara wa dé tí ó kò ní jókòó ní ààyè tó ti mọ̀ wípé òun ni ẹni náà fẹ́ràn láti máa jókòó sí. Ṣùgbọ́n ká ní wípé ẹlòmíràn tí kì í yára tí kì í yára bá wa dé ní àkókò yìí tó bá lọ ṣáájú wa dé, irú ẹni náà á jókòó sí ààyè wa. A kò sì ní ní àṣẹ tàbí ìdí kankan láti sọ fún wípé kó dìde. Nítorí ìdí èyí, ó ti jẹ́ kó rí yá fún wa láti tètè má a dé ilé ìkàwé ní yàrá ìkàwé wa. Nítorí pé a mọ̀ wípé tí a bá kẹ́yìn tàbí tí a bá pẹ́ ká tó dé ibẹ̀, ẹlòmíràn á ti mú àga tí a fẹ́ràn láti máa jókòó sí. A kò sì ní fẹ́ kí èyí kí ó ṣẹlẹ̀. Ibi tí a máa ń jókòó sí oníkálukú wa ti mu, nítorí pé ibẹ̀ ni ó máa ń rọrùn fún wa láti rí olùkọ́ àti láti gbọ́ ohun tí ẹni tí ó ń darí ilé ìkàwé ẹ yàrá ìkàwé náà tí ó bá ń sọ tàbí tí ó bá ń fihàn ni. Ìdí nìyí tí a ṣe máa ń gbìyànjú láti dé ní àkókò sí ilé ìkàwé náà. Èmi kì í pẹ́ èmi kì í kẹ́yìn dé ilé ìkàwé mi rárá.